Tí mo bá ti jí ní òwúrọ̀, tí mo bá ti, uh, fẹ́ jẹun bẹ́ẹ̀ yẹn, tí mo bá ti jẹ ìgbà tí ebi, ń pá mi-- ìgbà mìíràn mo máa ń jẹ èso. Uh, tí bá ti ní èso tó, tó wà dáadáa, tí ó dẹ wunmi jẹ, mo máa jẹ èso. Uh, tí mo bá ti wá jẹ èso tán, mo máa wá ń kan tí mo lè ṣe. Ẹ̀ẹ̀, nǹkan tó bá fẹ́lẹ́ tí ò ní jẹ́ kí ikùn mí wúwo ó ti o dẹ́ ní pọ̀jù fún mi láti jẹ láàárọ̀ ni mo máa ń sábà jẹ, bí i, uh, noodles tàbí, uh, spaghetti tàbí rice. Mo jẹ̀ lè jẹ àwọn òkèlè mìíràn tó, tó fẹ́-fẹ́-fẹ́lẹ́ bí i, uh, púpúrú àti, uh, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bóyá tí bá ti jí ní òwúrọ̀ bẹ́ẹ̀ yẹn, mi kì n tètè jẹun lásìkò torí o máa ń ní àwọn iṣẹ́ kan kan tí mo máa ń ṣe kí n tó jẹun. O lè ṣe díẹ̀ kí n tó jẹun. Tí bá ti ṣe àwọn iṣẹ́ yẹn tán mọ máa bẹ̀rẹ̀ sí ní ṣe oúnjẹ, kí n lè wá ń kan sínú papa jùlọ tí ebi bá n pà mí, mo máa bẹ̀rẹ̀ sí láti jẹun kí ọ̀sán kó tó-- jẹ́ ọ̀sán. Ẹ̀ tí bá jẹ́ pé èmi nìkan ló wà ní ilé tó jẹ́ pé ara mi nìkan mo máa ṣe oúnjẹ fún. Àmọ́ tí wọ́n bá ti jẹ́ kó pé, mo wà pẹ̀lú àwọn ará ìdílé mi, àwọn ló má-- maa ló máa ṣe ètò nǹkan tí a máa jẹ. Nǹkan tí wọ́n bá ti ṣe náà ni a jẹ́ sì máa jẹ. Ìgbà míràn ó máa ń bi àwa tó kù pé kíní a fẹ́ jẹ lo òwúrọ̀ yí ìgbà mìíràn náà wọn jè kí n bí wá. Tí wọ́n bá ti bi wa bẹ́ẹ̀ yẹn, nǹkan tí wọ́n bá ti ṣe, ni a máa jẹ. Ìgbà mìíràn náà mọ dẹ́ máa ń béèrè, mo dẹ́ máa ń ràn wọn lọ́wo náà, pe ilé-ìdáná láti ṣe nǹkan tí oníkálukú máa jẹ, nǹkan tí gbogbo wa máa jẹ. Gẹ́gẹ́ bí mo ṣe sọ nǹkan tó fẹ́lẹ́ ni mo máa fẹ́ràn láti máa jẹ láàárọ̀, láàárọ̀ kùtùkù. Kí lè jẹ́ ṣì ní okun láti máa ṣe àwọn iṣẹ́ mìíràn tí mo bá ti jẹun, bá ti bá ti jẹun tán. Mo jẹ́ máa ń fẹ́ràn láti máa jẹ nǹkan tó dùn náà ní àárọ̀. Àti àwọn tí ó dùn gidi jẹ́ pé esọ, mo máa ń fẹ́ láti máa jẹ èso. Ìgbà mìíràn mo lè jẹ ọ̀gẹ̀dẹ̀ tàbí kí n mú ọsàn tàbí èso mìíràn tí mo bá tún bá ní. Mo máa ń fẹ́ràn láti máa mú èso púpọ̀ dáadáa kí n tó bẹ̀rẹ̀ sí jẹun kí n tó bẹ̀rẹ̀ sí í ṣe oúnjẹ tí mo máa jẹ. Tó bá jẹ́ kí èmi nìkan ló wà ní ilé, àmọ́ tó bá ti jẹ́ pé gbogbo wa ló wà nílé, mo máa lọ sí ilé-ìdáná tó bá ti jẹ́ pé oúnjẹ máa pẹ́ jiná. Mo lè mú èso sẹ́nu kí n jẹ àmọ́ mo dè lè mú nǹkan náà tó, tó gbóná kí lè ní okun láti máa ṣe àwọn iṣẹ́ ní àárọ̀ òwúrọ̀ náà. Àwọn oúnjẹ míràn tí mo tún ma jẹ yàtọ̀ sí rice àti spaghetti, yàtọ̀ sí ìrẹsì àti spaghetti àti àwọn òkèlè tí mo sọ. Mo lè jẹ, uh, búrẹ́dì náà ní àárọ̀. Mo lè jẹ búrẹ́dì àti, beverage tàbí Milo tàbí, Cowbell tàbí Bournvita. Àwọn kíni wọ̀nyí ní ṣúgà bí ẹ́ dẹ̀ máa ń lọ pẹ̀lú búrẹ́dì. Ìgbà mìíràn náà mo jẹ́ lè fi butter sí pẹ̀ mọ́ búrẹ́dì mi yẹ́n náà. Ìgbáti búrẹ́dì bá wà ni mo máa ń jẹ búrẹ́dì torí kí ṣe gbogbo ìgbà ni a máa ní ìyẹn ni ilé. Tó bá ti jẹ́ kí a rà wá, màá jẹ búrẹ́dì náà kí n tó wá nǹkan gidi sínú. Àmọ́ tí ó bá ti jẹ́ pé mi fẹ́ ṣe oúnjẹ láàárọ̀, mo lè jẹ búrẹ́dì púpọ̀ àti èso púpọ̀. Màá jẹ́ jẹun púpọ̀ pẹ̀lú beverage tó pọ̀ náà díẹ̀ tó dẹ̀ ma gbóná gidi gan ni. Àwọn nǹkan tí mo máa ń sábà jẹ ní òwúrọ̀ ni ìgbà mìíràn náà mi kíì jẹun ní òwúrọ̀. Pápá jù lọ tíkun mi bá sì kún torí nǹkan tí mo jẹ sùn ní alẹ́ lọ́jọ́ tó kọjá. Mo lè má jẹun ní òwúrọ̀, mo lè fẹ́ dúró di ọ̀sán. Ìyẹn ò tùmọ̀ ṣì pé kí má ṣe oúnjẹ, mo sì lè ṣe oúnjẹ ní òwúrọ̀ àmọ́, màá gbé sínú cooler kí ó lè gbóná dé mi tí màá fi, màá fi jẹun. Àmọ́ tí ó bá ti jẹ́ pekíi kí n ṣe èmi nìkan ni ó wà nílé tí wọ́n bá ti wá fẹ́ sún jẹ, tí bá ti ó mi jẹ, mo lè ní kí wọ́n má ṣe tẹ́ mi tàbí kí wọ́n má ṣe kó, kó pọ̀. Papa jù lọ kó má lọ pọ̀, kí màá-- ko má lọ wípé ààlè jẹ tán, kó má, kó má kó wá bàjẹ́ ká wá lọ ma lero láti dà oúnjẹ náà nu àti máa jẹun ní òwúrọ̀ jẹ́ ǹkan tó dára pápá jù lọ tíkun mi obá ti kún ọ jẹ́ si je ǹkan tí mo fẹ́ máa fẹ́ràn láti máa ṣe gidi gan ni láti máa jẹun ní òwúrọ̀. Nǹkan tí mo máa ń jẹ ní òwúrọ̀ nìyẹn àti àkọ́kọ́ tí mo máa ń jẹ bí mo máa ń gbìyànjú láti máa jẹun bíi ago mẹ́wàá kí n ti jẹun. Tó bá jẹ́ èmi nìkan ni ó wà nílé tí ebí je n pa mi gidi. Bí ago mẹ́wàá màá ti fẹ́ máa jẹun. Àmọ́ tí bá ti ṣe emi nìkan máa sún mọ́, bí i ọ̀sán, ojú ọ̀sán ki n tó ka tó jẹun.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba, pàápàá jùlọ tó bá ti yí ṣe pọ̀ mọ́ iṣẹ́ tó ran àwùjọ lọ́wọ́. Ẹ̀, àwọn iṣẹ́ tí mọ́ máa ń ṣe ní ìta gbangba jẹ́ iṣẹ́ tó, à, pápo mọ́ láti máa tọ́jú, à, ilé, pàápàá jùlọ láti máa, à, gé koríko, a de ṣi máa ń gbin ǹkan náà ní ìta, a máa ń ṣo máa ń ṣan okò ní, ẹ́, ìta, mo de ṣi máa wa bu omi sí àwọn, à, ǹkan tí, à, mọ́ gbin. Mo de máa ń gé koríko náà tó sì wù dáadáa tí, è, ó dè ṣe dí èèyàn ní ọwọ́ tàbí tó ń dí ǹkan tí èèyàn ń gbin, è, tó ń dí ǹkan ògbin èèyàn lọ́wọ́. Mo máa n, bi mo ṣe sọ, à, mo màá ṣe àgbẹ̀ ní, ẹ́, ìta. Mo máa ń gbin àwọn ǹkan kan bí, à, ọ̀gẹ̀dẹ̀, ó ní oko kékeré kan tó wà ní eyinkùle ibi ní ìta gba ń gba. A máa ń, tó jẹ́ pé ó ní bí àwọn, à, ohun èso. Ṣáá, ó ní bí, ẹ́, kaṣú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. O dẹ̀ ṣi ní ọ̀gẹ̀dẹ̀, iṣu wà ní, ẹ́, ibi àwọn ẹ̀fọ́ kookan wà n bẹ̀ bí, ẹ́, efinrin àti, ẹ́, ewédú àti àwọn ẹ̀fọ́ kan tí mi n fi bẹ́ẹ̀ mọ̀. Mi kín ṣé emi nìkan ló ń ṣe iṣẹ́ ìta gbangba náà. Àwọn eeyan máa ń ran mi lọ́wọ́, mo de ṣi máa ń ran àwọn èèyàn lọ́wọ́, awolọ́wọ́ bá yín nsin. Ọ́ ní àwọn ǹkan kan tí ẹmi máa ń bu omi sí torí igbà akọ́kọ́ tà wa, ojọ o kì n rọ. Ǹkan tà bá gbin, a máa nílo láti máa bu omi sí, to bá tì wá di àaroọ̀ bẹyẹn. Àwọn ǹkan wa tà máa ń bu omi sí lójoojúmọ́. Àwọn ǹkan dẹ̀ wá bẹ tó yẹ kí a máa bu omi sí ní ọjọ́ méjì, ọ̀sán méjì kí wọ́n máa bàá kú. Kan lè máa wù títí di ìgbà tí òjò máa fi bẹ̀rẹ̀ sí ní rọ̀. T'ójò bá ti wá bẹ̀rẹ̀ sí ní rọ̀, bẹ́yẹn ń ko là nílò láti máa fi dá omi sí mọ́ but. A ṣì máa máa nílò láti máa, a ṣì máa máa nílò láti máa ṣe iṣẹ́ ìta má má torí tó òjò bá tì ń rọ̀ bẹ́ẹ̀ yẹn, àwọn, koríko máa wàa wù dáadáa. Èyàn sì máa máa nílò láti máa gé. Ǹ sì máa ń gba wájú, ìta náà. Bẹ́ẹ̀ ṣì ni iṣẹ́ tí wọ́n fẹ́ kí ń ṣe bóyá màmá mi ní iṣẹ́ fún mi àbí bàbá mi ní iṣẹ́ fún mi ní, ìta tó ní mo nílò láti ṣe tó yàtọ̀ sí kí èèyàn máa ṣe oko tàbí kí èèyàn máa gbá ilẹ̀. Ẹ̀, wọ́n máa sọ fún mi kí n bá wọn ṣe, mo máa wá àárọ̀ kùtùkùtù mo máa ń ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn náà kí òòrùn tó jáde. Ìgbà mìíràn náà mo máa ń jẹ́ kó tó ìrọ̀lẹ́ tí òòrùn bá ti lọlẹ̀ láti ṣe, à, iṣẹ́ náà. Gbogbo oríṣiríṣi iṣẹ́ mo máa ń ṣe ní ìta gbangba, màmá mi dẹ̀ ṣi máa ń fẹ́ràn rẹ̀ tí ó bá ti pẹ́ jù tí ó bá lè ti jẹ́ ǹkan tó máa ń ní ra fún mi jù. Ǹn máa ń fẹ́ràn láti máa ṣe iṣẹ́ ìta gbangba. Ǹjẹ́ ó jẹ́ ǹkan tó máa ń fún èèyàn ní okun, tó jẹ́, ó dẹ̀ ṣe jẹ́ ǹkan tó jẹ́, tó máa ń, jẹ́ kí èèyàn ní, à, àbàrá. Ó máa ń jẹ́ kó dàrú pé èèyàn ń ṣe, èèyàn ń lọ fún, ẹ́, exercise ni torí èèyàn máa ń nílò láti lo, àgbàrá rẹ̀. Èèyàn máa ń fẹ́ràn láti máa ṣe iṣẹ́ ní ìta gbangba papọ̀ jùlọ. Mọ máa ń rò pé mo nílò láti ṣe iṣẹ́ ǹkan tó l'àgbàrá díẹ̀, ẹ́, kí wọ́n sì wá jẹ́ iṣẹ́ wà, tó bá sì jẹ́ pé iṣẹ́ wà ní ìta gbangba fún mi láti ṣe, ìgbà mìíràn màá ṣe láì jẹ́ kí wọn sọ fún mi, ìgbà mìíràn ni wọ́n máa nílò láti sọ fún mi kí n tó lọ ṣe iṣẹ́ ìta gbangba náà.